Ṣé o máà ń ṣe ìdárayá? Éhn, mo máà ń ṣe ìdárayá torí ní àràárọ̀, mo máa ń rìn sẹ̀ lọ sí ilé ìwé. Ilé ẹ̀kọ́ gíga ni mo wà. So ní àràárọ̀, mo máa ń rìn sẹ̀. Àwọn ibi tí kò tó yẹ kí n rìn sẹ̀ lọ, mo máa ń rìn. Tó bá dẹ̀dí rọlẹ̀, ǹ tú máa na ẹsẹ̀ jáde torí ìdárayá ó dára fún ara. Púpọ̀ gan ni.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni mo máa ń bá àwọn èeyàn sọ̀rọ̀. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Hmm ibi tó dáná ni, mi ò mind tí ó bá jẹ́ pé mo lè kúrò ní Nàìjíríà kí n ti ẹ lọ sinmi ní ìlú òkè, kí èèyàn dẹ lọ́ ṣiṣẹ́ níbẹ̀, kí èèyàn dí ara wọn. Ṣùgbọ́n tí bá tún ní ìbò mi tí mo ti fẹ́ sinmi, kí n tiẹ jẹ kò jáde kúrò ní ìlú yìí na. Ṣùgbọ́n ibi dáadáa sànì, mo ti fẹ́ sinmi.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayarabíàṣà fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, mo ti dúró lórí. Kú dà, kì í ṣe ọjọ́ kan gan. Mo ti dúró lórí. Aṣé o.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ rẹ? Tí ṣé bá ti fẹ́ parí báyẹn, tí mo rẹ̀ rí pé ọjọ́ ti ń lọ, tí ṣẹ́dẹ́ tí fẹ́ parí, mo máa ń tètè parí, gbìyànjú láti parí iṣẹ́ náà torí mo mọ̀ pé tí mi bá parí ẹ̀, màá tú dé báa ní, sóò mo máa n yàrá gan an kí ọjọ́ tó jẹ́ kí ọjọ́ tó lọ mọ́ mi lọ́wọ́.

Ṣé o máa ń gba àwọn ìmẹ́lì àìwúlò? Ẹ̀ní bínú sí mi ni torí pé Yorùbá yìí kò yé mi. Èmi ò mọ ìmẹ́lì àìwúlò. Ẹ̀ní bínú sí mi ni, ẹ bá mi gbà bẹ́ẹ̀. Ẹ ṣee gan ni.

Ìgbà mélòó ni ó máa ń jẹ́ kí fóònù rẹ gboná? Mi ò lè sọ pé iye igba báyìí ni, ṣùgbọ́n tí èèyàn bá ṣe lo àwọn ápp mìí tó jẹ́ pé ó ti wá nu e. Fún fifteen like fún ogún ogún ọgbọ̀n ìṣẹ́jú, fóònù rẹ yóò bere sì ni máa gboná. Débi wípé tí fóònù bá ń gboná gan n gbà mi, ó máa ń fẹ́ hángì díẹ̀díẹ̀. Koju bẹ́ẹ̀ lọ.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Orúkọ tèmi ni Khadija. Khadija sì rẹ wọ́n máa ń ní ìyàwó ànábi Khadija. Ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ gangan èmi ò mọ̀. Ó sì tún jẹ́ Ìdòwú. Ìtumọ̀ Ìdòwú ni pé èṣù lẹ́yìn ìbejì, like ọmọ tó ń bí lẹ́yìn ìbejì. Torí ẹ ní wọ́n ṣe máa ń pè ní Ìdòwú. Ẹ ṣe gan-an ni?

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Èmi kò kì í jẹ gọ́ọ̀mù o torí ó máa ń ronilẹ́yìn. Tí bá, aláyé yẹn tó bá yé mi dáadáa, ṣèbí gọ́ọ̀mù tí àwọn olóyìnbo ń pè ní chewing gum ni, èmi kò kì í jẹ torí ó máa ń ronilẹ́yìn. Igbá mi náà ṣì re, tí orun ba kùn mí nínú kíláàsì, mo máa ń jẹ but ṣùgbọ́n kò ní pẹ́ tí ma fi tu dánù. So kò pọ̀ rárá.

Oṣù wo ni a bí ọ? Oṣù kọkànlá ni wọ́n bí mi, ní ẹyọkan dín ní ọgbọ̀n, ìyẹn twenty nine. Ìyẹn túmọ̀ sí pé November twenty nine ni wọ́n bí mi. E ṣe gan ni o.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Ë, mi ò tí ì sí nínú ẹgbẹ́ kankan tí, tí mo se àjọ̀dún ṣùgbọ́n tó bá jẹ́ pé patí láàárín àwọn ẹlẹgbẹ́ mi, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ patí. A máa ń lọ patí ní ilé ìwé wa ní ṣígun.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Ẹ, tó bá jẹ́ pé nkan tẹ n sò o ye mi dáadáa. Bẹ́ẹ̀ni mo mọ ìràwọ̀ mi, ìràwọ̀ iná ni ẹ́ mi. Sagittarius àbí báwo ni wọ́n ṣe ń pè é. Mo sàlè rò pé yi o ye yín. Tó bá jẹ́ pé nkan tẹ beré ni yẹn, ẹ ṣe gan ni.

Ṣé o máa ń ṣe ìmúdóju ìwọ̀n ṣọ́fìtìwẹ rẹ? Ẹ dakun, ẹ má binu pupọ, Ẹ darí jí mi, Yorùbá yìí kò fi bẹ́ẹ̀ ye mi dáadáa. Ẹ dakun, ẹ bá mi gba bẹ́ẹ̀ torí èmi kò understand Yorùbá yìí. Ẹ ṣé gan.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìwà ìṣòwò Yorùbá yi ò kò fi bẹ́ẹ̀ yemi dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ pé ìṣòwò ni, n tí ni òwò tí mò ń ṣe, ọmọ ilé ìwé ni mí ṣùgbọ́n tí n bá ní, tí mo bá parí ilẹ́ ẹ̀kọ́ mi, ìwà ìṣòwò mi máa dá, máa rí dáadáa torí pẹ̀lúpẹ̀lú ni ẹni fi ń bá àwọn oníbàárà ṣe tí ìwà èèyàn bá dá oníbàárà ò ní padà wá. Ìwà ìṣòwò èèyàn gbọdọ̀ dáadáa, gbọdọ̀ ṣe dáadáa kó tẹ́ oníbàárà lọ́hun.

Ṣé o ti fún ni ẹ̀jẹ̀ rí? Rárá o, mi ò tí fún ẹ̀nìyàn ní ẹ̀jẹ̀ rí. Sùgbọ́n èmi fúnra lara mi tí ṣàyàwó ẹ̀jẹ̀ mi rí. Sùgbọ́n mi ò tí fún ẹ̀nìyàn ní ẹ̀jẹ̀ rí. Ẹṣẹ o.

Nígbà wo ni o kẹ́yìn fò? Èmi kò kí n sábà fò. Nítorínà ó ti pẹ́ tí mo ti fò. Mo ti pẹ́ gan an, ó jẹ́ pé mi jẹ́ lè rántí ìgbà mọ. Ese modupe.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá o, èmi kò kí ń mu coffee ní ibi iṣẹ́ torí pé n tì máa ṣiṣẹ́. Ọmọlé ilẹ́ ẹ̀kọ́ gíga ṣì ni mí. Mi o sì kìí sábà bá mú coffee. Tí n bá sì ń padà lo ibi iṣẹ́, èmi kò ní máa mu coffee. Mo ṣì lè máa mu tea tàbí omi. Ẹ ṣe o?

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Hmm, èmi ò tíì rìn lọ rárá. Mi ò lọ rárá. Ẹ ṣe gan ní, mo dúpẹ́.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà Yoruba ni ẹbí mi máa ń ṣe torí ọmọ Yoruba ni a wà. Torí ìdí èyí, àṣà Yoruba ni ẹbí mi máa ń ṣe. Ẹ ṣe gan ni, mi ò ní sọju báyìí lọ. Mo dúpẹ́.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

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ìmẹ́lì rẹ? Ẹ má bínú mo, èmi ò mọ ìtumọ̀ ìmẹ́lì. Mi mo nkan ta wọ́n ń pè ní èdè yorùbá, èdè gẹ̀ẹ́sì, debí pé màá túmo e sí Yorùbá. Torí ìdí èyí, mi ò mọ ìtumọ̀ ìmẹ́lì. Ẹ ṣe gan.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè gẹ̀ẹ́sì ti ìlú òkè, ìyẹn accent bọ́ ṣe ma fi ń sọ̀rọ̀, èdè ibẹ ni mo fẹ́ kọ́. Mo mọ̀ pé gẹ̀ẹ́sì tí wọ́n bí, o yàtọ̀ sí tíwọ́n nbẹ̀ yẹn, ó ní accent tí àwọn máa ń lò. Torí idí èyìí ó máa ń wù mí gan ni, ẹ ṣẹ́.